Mo mọ àmì ìràwọ̀ mi. Àmì ìràwọ̀ ni àmì tí mo mú wáyé. Ó ní ń ṣe pẹ̀lú ohun tí mo wáyé wá ṣe. Àmì yìí ni.

Mo ti lọ àgọ́ rí. Àgọ́ pé oríṣiríṣi. Àgọ́ èyí tí mo lọ òun ni àgọ́ ọlọ́pàá. Àgọ́ ọlọ́pàá jẹ́ ibi tí àwọn ènìyàn máa ń lọ láti mọ òfin. Ó jẹ́

Mo fẹ́ràn láti máa wọ bàtà yìí tí ó jẹ́ sálúbàtà. Sálúbàtà kò kí ń bo gbogbo ẹsẹ̀, ó máa ń jẹ́ kí a tẹ́gùn kó fẹ́ sí ènìyàn lẹ́sẹ̀, kò sì jẹ́ kí ẹsẹ̀ kí ó ta èèyàn.

Etí mi dára púpọ̀, kó dà, mo máa ń gbọ́n nígbà tí ènìyàn bá sọ̀rọ̀ láti ibi tó jìnnà wá. Etí mi dára, ó tilẹ̀ kéré ṣùgbọ́n etí mi ó dára, mo sì máa fi ń gbọ́rọ̀ dára dára.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe eré ìdánì. Kódà ibi eré ìdánì ibẹ̀ ni mo ti ń bọ̀ báyìí báyìí. Eré ìdánì jẹ́ eré tí ó yẹ kí ọmọ ènìyàn kó máa ṣe dáradára àti ní ọorẹ kóorẹ.

Bẹ́ẹ̀ni o, mo ní gíláàsì òòrùn. Pàápàá jùlọ ní ibi ìtìawáyè tí òòrùn tó máa ń ràn dáadáa. Ó yẹ kí èèyàn kí ó máa lo gíláàsì òòrùn láti dáàbò bo ojú. Ó da kí èèyàn kó máa lòó.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn, pàápàá jùlọ tí mo bá fẹ́ kọ orin torí pé akọrin ni mí. Mo dẹ̀ sí máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn nígbà tí mo bá ń bá àwọn akẹ́kọ̀ọ́ tí mo bá ń bá wọn sọ̀rọ̀

Mo máa ń rántí àwọn àdéhùn mi. Ikínni mo máa ń fi àwọn ọ̀rọ̀ mi mo máa ń fi sí ọkàn láti má ṣe gbàgbé nígbà gbogbo. Ṣùgbọ́n ní ìgbà mi mo máa ń ṣe àkọsílẹ̀ àwọn ohun tó yẹ kí n rántí. Mo máa ń ṣe àkọsílẹ̀ àwọn àdéhùn mi láti má ṣe gbàgbé.

Ohun tí ó ṣe pàtàkì tó ṣe koko fún èmi gẹ́gẹ́ bí adarí ni pé kí n jẹ́ adarí tó jáfáfá. Tí n bá jáfáfá nínú ìdarí mi, àwọn òṣìṣẹ́ mi yóò mọ, yóò, yóò mọ ṣíṣẹ́ ń tẹ̀lé ohun tí mo bá sọ pé kí wọ́n ṣe.

Àwọn ohun tí ó ṣe pàtàkì jù lọ ní ibi iṣẹ́ mi ni àwọn ìwé pélébé tí àwọn ọmọ yóò fi kọ̀wé, àwọn pátákó tí a ó kọ ohun tí a ó kọ ọ̀rọ̀ sí fún àwọn ọmọ àti ẹfun èyí tí ó ṣe pàtàkì àti.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ ràn fún àwọn ènìyàn? Ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn, òun ni pé kí n máa la ẹnu mi bọ̀ ọ̀rọ̀, kí n sì máa, kí n sì máa bùkún àwọn ènìyàn. Èmi bí, èmi ní ìgbàgbọ́ pé kò sí ohun tí ojú yẹn lọ.

Ṣé mo ti lọ ṣọdẹ rí? Hmm. Ọdẹ, mo ti lọ ṣọdẹ rí nígbà tí mo wà ní kékeré. Èyí tó ń jẹ́ ọdẹ àdúgbò. Ọdẹ tí àwọn ọmọ kékeré máa ń ṣe kiri nígbà tí wọ́n bá ń wá ẹmọ́, tí wọ́n bá ń wá èkúté nínú igbó kéékèèké, inú igbó ẹ̀gbé. Ibẹ̀ ni mo ti ṣe ọdẹ tẹ̀mí rí.

Data tí mo máa ń lò lọ́sọ̀ ọ̀sẹ̀, bó ṣe pọ̀ tó, data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀, ó máa fẹ́ẹ́ tó ẹgbẹ̀rún márùn-ún, tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ nítorí iṣẹ́ mi tí mo máa ń fi ń ṣe.

Ṣé mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, èyí tó jẹ́ ààyò mi láti tí mo fẹ́ràn láti máa ra nǹkan níbẹ̀ ni tẹ́muù, nítorí pé nǹkan wọn ó kòkò ju agbára lọ, àti ṣètò àti pé ètò láti gbé dé ibi tí mo ti nílò rẹ̀ ó jafáfá.

Báwo ni mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Èróngba tèmi nígbàgbogbo ni pé kò sí ohun tó ń bọ̀ lókè tí ilẹ̀ ò tí kò ní báà lè. Nípa akíkanjú àti ìjáfáfá àti ìrètí pé yóò ṣe é ṣe pé ìṣòro náà kò ní dúró, ìṣòro náà yóò di ohun, ohun ẹ̀yìn èmi yóò borí gbogbo ìṣòro náà.

Ṣé WiFi mi yára tó? Bẹ́ẹ̀ni, já e-- e-- WiFi mi ó jẹ́ ìkan lára àwọn tí ó máa ń yára ní agbègbè mi, ṣùgbọ́n ní ẹ̀ẹ̀kọ̀kan ó máa ń, ó máa ń ṣe, ó má-- ó máa ń ṣe ségesege. Ṣùgbọ́n ju bẹ́ẹ̀ lọ, ó jẹ́ WiFi tí ó yára jù ní agbègbè tí mò ń gbé.

Ṣé mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́? Rárá mi ò mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́. Bí ènìyàn ṣe ń kọ́ láti gun kẹ̀kẹ́, àwọn ọmọ kéékèè, èèyàn máa ń kọ́ láti gun kẹ̀kẹ́ láti ibi ọmọ kéékèèké. Ṣùgbọ́n ní ìgbà tí mo ti dàgbà yìí, mi ò kọ́ kẹ̀kẹ́ ní gígùn.

Báwo ni o máa ṣe rìn irìn àjò lọ sí ibi iṣẹ́? Mo máa ń fi ẹsẹ̀ mi rìn lọ sí ibi iṣẹ́ nítorí pé ibi iṣẹ́ mi kò jìnnà. Ètò sí ilé mi ni ibi iṣẹ́ mi wà. Ṣùgbọ́n ní ìgbà mi tí kìí ṣe ìgbà gbogbo tí mo bá rí pé mo ti pẹ́ nílé ó ti, mo ti pẹ́ kí n tó kúrò nílé, mo máa ń gun ọ̀kadà láti jẹ́ kó tètè ya mi dé ibi tí mo ti ń ṣe iṣẹ́

Ìbéèrè náà ni, báwo ni o máa ń gbà ọ̀wọ́ àwọn ènìyàn? Bí èmi fi rò pé ìbéèrè náà sọ ni pé, báwo ni o máa ń gbà, gbà ọ̀wọ́ àwọn ènìyàn? Gẹ́gẹ́ bí obìnrin, obìnrin ni ó yẹ kó kọ́kọ́ máa mú ọ̀wọ́, máa yọ ọ̀wọ́ síta láti gbà ọ̀wọ́. Kí ẹ̀yàn, kí ẹni tí ó fẹ́ ba gba ọ̀wọ́ kó tó ba gba ọ̀wọ́.

Èso wo ni mo fẹ́ràn láti máa jẹ ju? Mo fẹ́ràn láti máa jẹ èso tí à ń pè ní ápù, èyí tí à ń pè ní àgbálùmọ́ àti èyí tí à ń pè ní mọ́ngòrò. Àwọn èso yìí wọ́n dùn púpọ̀, wọ́n sì ń ṣe ara lóore, ṣùgbọ́n a jẹ ju èso kò dára.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Bí nù kẹ nígbàtí mo bá wà nínú ọkọ̀, pàápa julọ nígbà tí mo bá wà nínú ọkọ̀ èrò, èmi máa ń dákẹ́. Kò sí ǹkan tó sọ, mi ò ní dá ẹ lóhùn àbí tó bá jẹ́ pé o bá èmí fúnra ra mi sọ̀rọ̀.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Gbogbo àwọn ohun èlò tí mo máa ń lò nínú ilé àti fún isẹ́, ibi tí a ti le rí wọn ni ọjà. Oníkálukú wọ́n dẹ̀ ní ọjà tí a ti ń ta tà wọ́n lẹ́yẹyẹ̀yọ. Tí mo bá nílò àwọn ohun èlò yìí, màá lọ sí ọjà tí wọ́n ti ń ta wọ́n.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni mo fẹ́ràn? Hmmm, ló-- ní tòótọ́ mo máa ń wo eré ìdárayá ṣùgbọ́n mi ò ní ìkàn pàtó tí ó jẹ́, à, eh, tí ó jẹ́ èyí tí mo fẹ́ràn. Ṣùgbọ́n ní ìgbà tí mo bá ní àkókò láti pèsé láti wo eré ìdárayá, emi a jo kò máa sì wò. Ṣùgbọ́n kò sí èyí tí ó jẹ́ àyò mi nínú gbogbo wọn.

Ṣé mo máa ń wọ aago ọwọ́? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wọ aago ọwọ́, mo sì ní wọn ní oríṣiríṣi. Mo ní èyí tí ó ní ọwọ́ rọ́bà, mo sì ní èyí tí ó ní ọwọ́ irin tíi ṣe ti idẹ tàbí góòlù, mo sì ní èyí tó jẹ pé ó kàn ka ọjọ́ lásán, mo sì ní èyí tó jẹ pé mò ń máa ń wọ̀ fún ìlera ara, láti ṣe àyẹ̀wò ìlera ara tí ń ṣe ìdárayá.

Ṣé mo máa ń wọ ìbòrùn? Mi kì í sábà wọ ìbòrùn ní ìgbà gbogbo. Ìgbà tí mo máa ń wọ ìbòrùn ni ìgbà òtútù. Nígbà tí òtútù bá mú, ìgbà yẹn ni kan ni mo máa ń wọ ìbòrùn. Ní gbogbo ìgbà tó kù, mi ò kí ń wọ ìbòrùn rárá àti rárá.

Ṣé mo ní nọ́mbà orílẹ̀? Tí ó bá jẹ́ ìbéèrè tí mo mọ̀ dáadáa. Níbo nọ́mbà orílẹ̀ jẹ́ nọ́mbà ti tìtì agbègbè. To ba jẹ́ pé nọ́mbà ti agbègbè àti nọ́mbà ti orílẹ̀, bó bá jẹ́ pé ǹkan kan náà ni mo ní nọ́mbà orílẹ̀. Bẹ́ẹ̀ni, mo ní.

Ṣé mo fẹ́ràn láti máa lọ sí etíkun? Bí mo tilẹ̀ fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n mi ò tí dé etíkun rí rárá. Mo sì ní ìrètí pé ní ọjọ́ kan ní ọjọ́ iwájú, mi yóò ṣe àyẹ̀wò lọ sí etíkun gẹ́gẹ́ bí mo ti fẹ́.

Èdè wo ni mo fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ kọ́ ni èdè tí à ń pè ní Mandarin, èdè tí ó jẹ́ èdè Chinese. Mo fá, mo máa ń fú, ó máa ń wù mí bí mo, bí mo bá ti ń gbọ́ wọn, tí wọ́n bá ti ń sọ̀rọ̀, pàápàá jùlọ tí mo bá ti ń wo ẹ̀fún wọn, ó wù mí láti kọ́ èdè yìí.

Báwo ni mo máa ṣe ń tọrọ àforíjì? Ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé bí èmi bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi tí mo sì ní kí Olúwa kí ó dáríjì mí, pe èmi yóò rí ìdáríjì gbà. Bí èmi ṣe máa ń tọrọ fún ìdáríjì, màá kọ́kọ́ jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀. Màá dẹ̀ béèrè fún àánú pé kí Ọlọ́run kó ṣe àánú fún mi, kó dáríjì mí, kó dẹ̀ wẹ mi mọ́ kúrò nínú gbogbo àìṣedédé mi, kémi kí ó di mímọ́ níwájú rẹ̀.

Ṣé mo máa ń pàdé àfojúsùn tita mi? Ẹhn, mo maa n ṣe, mo maa n pàdé àfojúsùn ti ta mii. Kò ń ṣe gbogbo ìgbà, náà ni ó máa ń jẹ́. Tí mo bá pàdé àfojúsùn tí mo tà, màá tún un ṣe dáadáa láti ṣe dáadáa. Ṣùgbọ́n ní oyìgbà kí ìgbà tí mi ò bá pàdé àfojúsùn mi, màá tú èróńgbà mí pa. Mà á sì ṣe bí mo ṣe máa ṣe dáradára.

Ṣé ojú mi dára? Ojú mi dára, mo sì máa ń múlò láti ka ìwé ní ìgbà kúùgbà àti ní òrèkóòrè. Ojú mi dára púpọ̀, mi ò nílò láti lo gíláàsì rárá.

Sé mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, pàápàá jùlọ tí ó bá jẹ́ pé nǹkan náà ó se àfikún, ó se àfikún ìmọ̀ fún mi torí mo jẹ́ ẹnìkan tí ó jẹ́ pé ó máa ń ní lọ́kàn láti máa kà sí. Ni tí ó bá jẹ́ pé nǹkan tí mo rí ní orí Íńtánẹ́ẹ̀tì tó bá máa ṣe àǹfààní fún mi, tó dẹ máa ṣe àǹfààní fún ọmọ ẹni kejì mi, mo máa kọ kí n bá lè kọ́ ẹlòmíràn, dàbí kí n bá lè ṣe àǹfààní fún ẹlòmíràn.

Báwo ni mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀? A ti kọ́ mi láti kékeré ni pé nígbà tí ènìyàn bá ń rìn ní òpópónà ọ̀nà, ni pé kí n máa dojú kọ ọkọ̀ ti ó bá ti ń bọ̀ níwájú mi. Kí n má ṣe kó ẹ̀yìn sí ọkọ̀. Ìdènà ọkọ̀, tí n bá ti rí pé ọkọ̀ ń bọ̀, màá ní sùúrù máa dúró kí ọkọ̀ náà kí ó kọjá kí èmi kí ó tó lè kọjá. Ní àjàfara ni.

Ní ìgbà wo ni ó kẹ́yìn tí mo lọ rí dókítà? Ó pé ọdún kan tí mo lọ rí dókítà. Ìyẹn ní inú oṣù kejì ọdún tó kọjá lọ. Láti ìgbà yẹn mi ò lọ sí ilé ìwòsàn láti lọ rí dókítà rárá.

Bẹ́ẹ̀ṣé mo máa ń fi ìdáàbòbò òòrùn sara? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò òòrùn sara, èyí tí à ń pè ní umburella. Nítorí pé ó dára kí a máa bo ara wa fún òòrùn kò rùn kí ó má ṣe pa wa jù nítorí kó má ba à di àìsàn sí wa ní ara.